Ṣé o bá wa nínú ọkọ, ṣe o máa n di ọ̀já ààbò nígbà tí o bá wà nínú ọkọ̀?

Ṣé o fẹ́ran ìrìnòke? O fẹ́ran ìrìnòke? Ṣé o fẹ́ran ìrìnòke?